Bawo ni o ṣe máa ń ya yan àwọn alábàásisẹ́pọ̀? Àwọn alábàásisẹ́pọ̀ mi wọ́n jẹ́ àwọn ìyà tan ti ṣe pàtàkì nínú ìgbese ile ayé mi torí pé kíni mo nífẹ̀ẹ́ wọn gidi gan. Tábá sí ní ń jon se iṣẹ́ wa, tábá sí ń jon sọ̀rọ̀ bayi, inú wa o máa dùn gidi gan torí pé àwọn èyan tí mo n ṣoyì wọ́n ní ànfàní gidi gan ninú ayé tí mo wà bákan bákan.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ ni mo máa ń lọ sí ilé ìjọsìn ní ìgbà kú ìgbà. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ Friday, èyí tó túmọ̀ sí pé ọjọ́ Jímọ̀. Ni ìgbamii gan, mo sì máa ń lọ ní ọjọ́, ọjọ́ Sunday tó jẹ́ bii ọjọ́ Ààdí. Nítorí pé tí eeyan bá jọ́sìn fún Ọlọ́run, Ọlọ́run o máa gba àdúrà rẹ ní ìgbà kú ìgbà. Tí eeyan bá sì jọ́sìn, àdúrà rẹ.

Ṣé ó máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, ó máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì torí pé Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi kàn tí èèyàn tí máa ń kọ ǹkan tí inú rẹ̀ ó sì dùn, ara rẹ̀ ó sì yá gágá. Tóbá wà bíi pé èèyàn ò bá kọ ǹkan má, tó wà dàbí pé èèyàn ò ní ǹkan sí lórí Íńtánẹ́ẹ̀tì tán yìí. Torí pé Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi kàn tí èèyàn ó sì máa pàdé àwọn èèyàn tí ó máa ń àtẹ̀wéyàn sí.

Se o mo bi a tin yaworan? Bẹ ni, yiya aworan jẹ talent kan ta n peni,, talent to ẹ pe èèyàn si maa se dada. Ti eeyan ba mo bi eeyan sen yaworan, gbogbo bi to ba de awon eeyan o ma fofun ni, awon eeyan o ma feran re. Sugbon ti eeyan o ba mo aworan ya, yio wa da bi pe eeyan o ni nkankan tio mon ni opolore. Eeyan o wa maa se bakan bakan.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́, mo máa ń gun ọkọ̀ ni àbí kí n wọ mọ́tò. Igba mí, mo máa ń rìn sẹ̀mi. Tí m bá ti fẹ́ dé ibi iṣẹ́ kumá iń wa wọ inu ibi iṣẹ́, in wá sílẹ̀kùn, in wá sí window. Írìn àjò báyìí ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì ní ara èèyàn torí pé kí ni?

Kíni ó máa ń mú ọ rẹ́rìn? Oun tí ó máa ń mú mi rẹ́rìn náà ni pé mò like kí n máa tí mo bá ti jókòó, kí n máa rí àwọn nǹkan oríṣiríṣi torí pé nigba mií, inú mi o wà máa dùn tí bá ti ń rẹ́rìn. Kí máa tí inú mi bá ti ń bàjẹ́, mii kin rẹ́rìn gidigan. Ó di dandan kí n rẹ́rìn.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ bẹ́ẹ̀ ni? Jíjẹ oúnjẹ nínú ọkọ̀, ó jẹ́ ǹkan tí ó túmọ̀ sí pé ènìyàn ní ilé tí ó ti mọ jẹun nù, tó ti mọ jẹun nínú ọkọ̀. Eléèni dí tó fa tí ẹ́ bá ti ń jẹun nínú ọkọ̀, inú odò máa dùn nígbà mí. Torí èmi gan lọ ni mo jẹ ìrẹsì àti ẹ̀wà nínú ọkọ̀, ká wá èyí tí mo gbọ́ lẹ́rẹ̀ náà.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Mo máa ń rọrùn torí pé kì ni tí mo bá fẹ́ sùn, mo máa ń wá pillow, ìrọrí nùú, n wà fi sí ẹ̀yìn orí mi, n wà fi rọrùn nì, tí mo bá fẹ́ sùn. Elèyí nìdí tí ó fa tó fi jẹ́ pé tí mo bá ti wà ní ilé, mi kí ń máa sùn dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Ìgbà tí mo lọ sí ìṣẹ́gun òde, ìṣẹ́gun ọdẹ alákọ̀kọ́ mi, mi ò kí ń ṣọdẹ nítorí náà mi ò kí ń máa fi ìṣe máa ṣe nǹkan mi. Ìgbà tí ó wá di Ẹ̀rẹ̀kejì kúúmà mi ò tí ì lọ sí òde ọdẹ rí, torí pé ìṣẹ́gun ó jẹ́ ǹkan tó jí, ó ní pàtàkì.

Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Irú fóònù tí mo ń lò náà ni Oppo A53, torí pé fóònù náà dára jù lọ. Ìgbà tí mo lọ ra á ní ọjà, wọ́n bèrè pé irú fóònù wo ni mo ń lò. Ìgbà tí mo wá dé ọjà tán sọ́yìí, mo ra fóònù yìí yìí. Ìgbà tí mo rà á, ó fi sí inú apò mi, igba to ya.

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe yoga torí pé yoga jẹ́ ǹkan tí ó dára gidi gan, kí wọ́n sì ní ànfàní yára ọmọnìyàn. Igba ti mo ba dem ti wá dé bẹ́ẹ̀. Mo wa n beere lowo ara mi pe "kinni nkan ti e n so bayii?" won wà ní yoga ni mò ń ṣe. Torí yoga ó ní ànfàní gidi gan-an ní ara ọmọ ènìyàn.

Báwo ni o ṣe máa ń gba ọwọ́ àwọn èèyàn? Ìgbà tí mo fẹ́ gbá, tí wọ́n bá fẹ́ gba ọwọ́ àwọn èèyàn, mo máa ń ṣe bósè wù mí ni. N wa máa fún wọn ní ọwọ́ mi, n wa wáa yà báyìí, wọ́n á máa fún mi ní ọwọ́ wọn, aeọn ni ó wáa yà, a wa jọ bá ara wa lọ́wọ́. Èyí tì oyibó ń pè ní handshake. Tí a bá ṣe be yẹn.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Nígbà tí mo bá fẹ́ kí àwọn ènìyàn, mo máa ń fún wọn ní ọwọ́ ni. In wa sipé ẹ káàárọ̀ o, in wa sọ fún mi pé ẹ káàsán o. Se dáadáa ni àwọn ará ilé nkọ́? Báwo ni gbogbo èyan ṣe nǹkan ń bẹ? Wọn a sọ fún mi, wọ́n a dà mí lóhùn, bó ṣe yẹ àti bó ṣe tọ́, bó ṣe tọ́ àti bó ṣe yẹ.

Ṣé ọ mọ amì íràwọ̀ rẹ́? Mi ò le sọ pé mò mọ àmì ìràwọ̀ mi torí pé Mùsùlùmí ò dodo ni mí. Mùsùlùmí ò sí, àwa Mùsùlùmí á kì í mọ ìràwọ̀ wa torí pé kíni? A á kì í lọ yẹn nkan wo lọ́dọ̀ àwọn babaláwo. A á máa ń gbàdúrà ní lọ́dọ̀ Olúwa wa. A á níyàn da wipé ọ̀lohun nìkan ni máa ń mú káún.

Ṣé o máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ ni, torípé kí ni tá bá bi ni a ní sọnù. Nítorí náà, tí mo bá ti rí àwọn ènìyàn tí mo bá ti ń lọ ibi kan, màá sì béèrè lé wọn pé ẹ̀yin ènìyàn ẹ jọ̀wọ́ kí ni orúkọ ibi tí mo ń lọ yìí? Wọ́n o sì sọ.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Hmm irú bàtà tí mo máa ń wọ̀ ohun náà ni bàtà aláwọ̀. Àmọ́ nísìnyí n wo bàtà aláwọ̀ mọ́. Bàtà eni rọ́bà ni mò ń wọ̀. Torí pé kí ni? Bàtà eni rọ́bà ọun ló dín wójú ní ọjà. Lódo àwọn tí wọ́n máa ń ra bàtà. Odo, odò wọn ni ó ti dín wójú. Àmọ́ ẹní bá tà aláwọ̀ tiẹ́ n ri.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Won máa ń ṣí ọ́fíìsì mi ni bí i ago mẹ́jọ àárọ̀ torí pé kí ni tí n bá ti jí lárò, tí mo bá ti jẹun tán, ń kọrírí ṣí ọ́fíìsì ni. Tí n bá ti ṣí ọ́fíìsì ní ago mẹ́jọ, ń máa tí ọ́fíìsì titidi ago mẹ́fà ìrọ̀lẹ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ibi orin ta wí yìí ó pórísìírísìí. Ibi orin kan wà tí wọ́n máa ń kọ orin Hausa, èyí kan sì wà tí wọ́n máa ń kọ orin Yorùbá. Ibi orin mí ì sì wà tí wọ́n máa ń kọ orin Ingilisi. Àmọ́ èyí tí wọ́n ń kọ orin Yorùbá òún ni mo nífẹ̀ẹ́ sí jù lọ.

Báwo ni o máa ń ṣe ọ̀jọ̀yọ̀ ọjọ́ ìbí rẹ? Bí mo ṣe máa ń ṣe ajọ̀yọ̀ ọjọ́ ìbí mi, ó ṣe kókó torí pé kí ni ọjọ́ ìbí mi? Ó wà ní ara mi. Nítorí náà tí mo bá fẹ́ ṣe ajọ̀yọ̀ ọjọ́ ìbí mi, ì má ń pe àwọn ènìyàn, wọn o wá joko, àwa jọ máa jẹun, inú wá o máa dùn.

Ṣé ọ mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe gẹ́gẹ́ bí irú iṣẹ́ mi, àmọ́ kò ì ṣe gbogbo nǹkan o. Èmi nísìnyí báyìí mo mọ bí a ti ń tún window ṣe torí iṣẹ́ mi ísẹ̀ tí mo kan lẹ̀ kọ́ ni. Mo mọ bí a ti ń tún kọ̀m̀pútà ṣe torí iṣẹ́ mi lọ́nà. Mo mọ bí a ti ń tún fóònù ṣe díẹ̀ díẹ̀ kó ṣe pé gidi gan.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ni pé a ń kojú rẹ̀ lánàá ni torí àsìkò ṣe kókó. Ṣé bá ti parí iṣẹ́, èèyàn máa ń lọ ilé nàá ni torí ẹni lọ oko ẹni lódo, a padà sílé. Ilé ayé lọjà ọ̀run sá ni ilé.

Ṣé o máa ń lo owó ọ̀tún tàbí òsì? Owó ọ̀tún ń ṣe kókó, owó òsì náà sì ṣe kókó. Bí mo ṣe wáyìí, mo máa ń lo owó ọ̀tún láti fi jẹun àti láti fi ṣe nǹkan tó bá jọmọ́ mi ti ẹ̀sìn. Àmọ́ owó òsì mo máa ń fi ń tábà ni, mo ma ń fi fọ ìdí mi àti okó mi tí mo bá fẹ́ tí mo bá wọnú balùwẹ̀.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ bí ẹ ti rí i, mo lore kan ti ń ta bàtà tó bẹ̀rẹ̀ sí ní ta bàtà lẹ́nu ijọ́ mẹ́ta yìí. Tó bá fẹ́ pe àwọn oníbàárà rẹ̀, yóò maa ni 1500, 2000, ẹwà rá o, ẹgbẹ̀rún kan àbọ̀ọ́, ẹgbẹ̀rún kan àbọ̀ọ́, ẹgbẹ̀rún méjì. Bí se maa ń polongo ọjà tìrẹ nú, ìṣi n máa ń dùn mọ́ mi dáadáa torí pé kí ni bí a ṣe fẹ́ kí eeyan o mọ̀ se.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé tèmi tèmi má ń lọ ó yàtọ̀ sí iru eyi tí àwọn èèyàn máa ń lọ. Ilé ìkàwé mo, ọdún 2024 láti ọdún tó kọjá náà ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé torí pé kí ni? Èmi ti parí school, mo ti parí ilé ìwé mi tí ẹ̀kọ́ alẹ́ ẹ̀kọ́ gíga.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Tí mo bá fẹ́ ṣe àkópò fún ìrìnàjò, n ó wa báàgì mi tí mo mọ̀ tó ní nínú dáadáa, tó lè gba ǹkan, tó lè gba ẹrù. N wa kọ àwọn ẹrù mi sí i. Tí mo bá ti kó ẹrù sí i, n kó bàtà sí i, n kó gbogbo ǹkan sí i, n sá a, n wá gbé e sẹ́yìn, n wá máa lọ, n wá ní kólọ̀hun sọ̀ mí lọ́ àti.

Ṣé o máa ń wọ ìborùn? Ààhàhà ìborùn bí i ti bo. Lé mí tí mo jọ́ ọkùnrin, ṣé ẹ ti rí bí tí ọkùnrin ti ń wọ ìborùn rí? Fìlà là á máa dé. Fìlà ọkùnrin ń dé. Ọkùnrin tí bá ń wọ ìborùn, ó ti di obìnrin nù. Kò sí ń tọ́jọ́, kò sí ń, ẹ kò sí ń kan tí ẹ fẹsọ fún mi. Ọkùnrin tí bá ń wọ ìborùn, ó ti di obìnrin.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Bẹ́ẹ̀ni, ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ tí ẹ ń rí ọ̀pọ̀ risi méjì. Ìkan bẹ́ ta n pè ní igbadọ àtọwọ́dọ́wọ́ fáìlì, ìkejì la n pè ní igbadọ àtọwọ́dọ́wọ́ imeli. Ṣeré èyí tí n pè ní ti fáìlì ta n tan son tọba ti rí nǹkan tí n sọ ba yọ ma.

Ṣe o jẹ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ètò ǹkan oríṣiríṣi, torí pé kí ni? Gbogbo ǹkan tí wọ́n bá ń ṣe ní ilẹ̀ ayé yìí, mo máa ń ní ànfààní àti yẹ ẹ wo dáadáa kí ń tó sọ̀ mí tìrẹ. Nítorí pé tí èèyàn ò bá yàn ǹkan wò, yóò kó dá ó possible kó lè máa ṣe ǹkan tí ó dáa. Ǹkan tó fà á nìyẹn tó fi jẹ́ pé.

Ṣé iwo ti gun àlùpùpù rí? Àlùpùpù tí à ń sọ yìí kò i maa ṣe ǹkan tí ènìyàn lè mọ̀ sí pé kíni. Njẹ́ kò dáa ń gbọ́ rí, pàápàá ń gbọ́ rí. Àmọ́ mo ti gun un rí bí ẹkan àbí èémejì. Nígbà náà tí mo bẹ̀rẹ̀ sí ní lọ ilé tí mo bẹ̀rẹ̀ sí ní gun, ó dára wò sí dùn gùn dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà yóò te yo fẹ tó bí ọdún méjì sẹ́yìn, torí èmi bí iṣẹ́, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi kì í sábà ṣe àìsàn. Looto tọ́, Ọlọ́run ní í fa àìsàn sí ènìyàn lara, àmọ́ Ọlọ́run ń yà wa ya.

Akókò mélòó ni o ṣètò agogo ìdí rẹ? Mo ṣètò agogo ìdí mi ní akókò ẹyọkàná ni, ago mef ago memárùn-ún pẹ̀lú ìṣẹ́jú, ago márùn-ún kọjá ìṣẹ́jú ogún. Náà ni mo ṣe èsì torí pé kíni tí èèyàn bá ṣe bẹ́ẹ̀, kódà èèyàn ó ní ìtẹ̀síwájú lọ́pọ̀lọpọ̀. Àmọ́ tí èèyàn o bá ṣe bẹ́ẹ̀, inú rẹ̀ ò ní dùn.

Ṣé o máa ń fi ìdáàbò bò oòrùn ṣára? Bẹ́ẹ̀ ni, nítorí pé àsìkò òtútù la wà yìí, tí ń bá fi ìdáàbò bò oòrùn ṣára, bó wà ni mo fẹ́ ṣe? Òtútù yóò mú mi ni mọ̀ná, kó má ara mi ó sì le. Ti ara mi bá sì le, ara mi bá ti dòtútù, yóò tún wá dọ̀rọ̀ pé èèyàn ń lọ sí ọtí pítù. Àá ọlọ́run yà wá ya ọsibítù.

Ṣé o fẹ́ràn lọ lo ẹ̀rọ ìgbésókè? Sé ẹ̀rọ ìgbésókè ti eń sọ̀ yii, ṣe ó náani ó túnmọ̀ sí pé ẹ̀rọ ibanisọ̀rọ̀. To ba je pé ẹ̀rọ ìgbésókè ti éń sọ̀, ohun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tọ̀. Mo lè ní ẹ̀ tirai, mo lè ní ẹ̀ tirai dí ẹ̀. Àmáa kó wá pẹ́ ko isi o.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ ọ̀sẹ̀? Ọ̀sọ́ ọ̀sẹ̀ o, mo máa ń ní ìpàdé bí i ẹẹ́mẹ́ ẹẹ́ márùn-ún, torípé kí ni, mo máa ń ní ìpàdé pẹ̀lú àwọn ọmọ, àwọn ọmọ mi tí mo mọ̀ ń kọ́ni iṣẹ́ ní ọmọ ilé ìwé mi ní ọjọ́ Monday sí ọjọ́ Friday tó sì jẹ́ ọjọ́ márùn-ún nù. Tí a bá sì wá wò ó dáda.

Ṣé orí máa ń fọ? Hmmm ẹ̀ mọ, ẹ̀ mọ ọ̀rọ̀ burúkú tó ń tẹni. Kò sí ẹ̀dá kan lé ayé yìí tí orí ò tí fọ rí. Bẹ́ẹ̀ ni mo sọ. Bí i mi mọ ṣìṣẹ́ wá yìí, orí máa ń fọ emí náà. Àmọ́ kó ṣe ìgbàkúùgbà torí pé kí ni tẹ́lẹ̀ emi kán máa ń sọ pé emi máa ń sọ pé mimo bóríṣẹ́ máa ń fọ ẹni. Àmọ́ nísi n yi.

Kí ni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Òṣìṣẹ́ tuntun ní àwọn nǹkan oríṣiríṣi tí ẹ̀ ń máa ń wà ní inú rè. Ǹkan alakoko ni pé kí òṣìṣẹ́ tuntun bó ṣe ó jẹ́ òṣìṣẹ́ tuntun, kó jẹ́ eyan kan tó ní òótọ́, tó bá ti lóòótọ́, ọ̀ ní ní wàhálà, gbogbo àwọn èèyàn ò mọ̀ wá o. Òṣìṣẹ́ tuntun tó ṣe wá jẹ́ òun ó yẹ kó máa ní àwọn.

Bawo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro èrò ayárábiàsá? Èrò ayárábiàsá tẹ́ n wọ̀ un, o jẹ́ nǹkan tó máa ń fúnyan ní wàhálà gidi gan, ín máa ń fúnyan ní ìṣòro. Àmo ara àwọn nǹkan temi máa ń ṣe ni pé, n koko wọ́ dáadáa, n wa wo kíni nǹkan tí ń ṣẹlẹ̀ sí, kí n to le ma béèrè lọ́wọ́ àwọn èeyàn tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀.

Kí ni wọ́n máa ń wò nígbà tí ọ bá lọ sùn? Kí ni wọ́n máa ń wọ̀? Wọ́n máa ń wọ èwù àti ṣòkòtò torí èmi tí mo wà yìí mi ò fẹ́ràn, mi ò ní ìfẹ́ sí kí n máa kí n lọ máa sùn kí n máa sùn ní hòhò ṣùgbọ́n mo máa ń sábà wọ èwù àti ṣòkòtò mi dáadáa n si Àwọn mìíràn bẹ́ẹ̀ tó wípé tí wọ́n bá fẹ́ sùn báyìí wọ́n ò mọ̀ bí wọ́n máa ń bọ́ sí hòhò àbí kí wọ́n wọ páíǹtì àbí àwọn ǹkan mí.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi wón pọ̀ gìdì gàn, torí pé ìmọ̀ kò kí n tán. Àwọn Hausa sọ̀rọ̀ wọn bóyé, wọ́n ní, ẹ́, wọ́n ní ẹ̀, ìmọ̀ òkú ni. Pé tí ẹ́yàn bá ti fẹ́, tí ẹ́yàn bá ti ní ìmọ̀ kò ní kò ní, mọ̀ nǹkan tí ń ṣe dáadáa.